Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójojúmọ́? Ìgbà mélòó, bóyá wákàtí tàbí ìṣẹ́jú mélòó ni o máa ń lo fóònù rẹ lójojúmọ́? Ni ọjọ́ kọ̀ọ̀kan, o tó wákàtí mélòó tàbí ìṣẹ́jú mélòó tí o fi máa ń lo fóònù rẹ? Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójojúmọ́? O tó ìgbà mélòó tí o máa ń lo fóònù rẹ lójojúmọ́, bóyá iye wákàtí tàbí iye ìṣẹ́jú tí o fi máa ń lò ó ní ọjọ́ kọ̀ọ̀kan. Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójojúmọ́?